Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ojó ojúmọ́. Ilé ìjọsìn yẹn mo ti lọ, máa ń jọ́sìn fún Ọlọ́run, mo fí máa ń ṣe, mo fí máa ń ṣe kí ń lọ́wọ́ rẹ̀ pé ó dá ẹ̀mí mi sí, ó sì jẹ́ kí ń nnkan tí mo fẹ́ ṣe kó lọ ní ìrọ́wọ rọ̀ sè, láì jẹ́ kí wọ́n sì ń gbé mi káàkiri.

Nígbà wo ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ni ìgbà tí mò ń ṣe ìrìnàjò láti ìlú tí mo ti lọ síṣẹ́ wá padà sí ìlú ọ̀dọ̀ mi. Nígbà náà, àwọn ọkọ̀ akẹ́rù tó wà ń bẹ, wọ́n kú èrò tó ga gan tí kò jẹ kí awa tí a fẹ́ jókòó nínú rẹ̀ gan kẹ́ yá rí ààyè jókòó sí inú rẹ̀. Ìgbà náà ni ó ti kẹ́yìn tí mo gun ọkọ̀ akẹ́rù.

Ṣé mo máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá fẹ́ sùn? Rárá o, mi ò kí ń fi aṣọ ìbora bo ara nígbà tí mo ba fẹ́ sùn, torí pé èmi ò ní ìfẹ́ ṣi kí n máa fi aṣọ ìbora bo ara. Ṣùgbọ́n mo lè fi sí ẹ̀gbẹ́ ara mi bayì tí mo bá ti fẹ́ sùn ní alẹ́, torí tí òtútù bá mú ní òru, kí n lè bá dá bora ní ìgbà náà.